Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti lo ohun tuntun àti kí n tó lè ní pé mo ra ohun tuntun náà, a ní láti jẹ́ pé èyí tí mo lò kùn, iṣẹ́ ò tún pé mọ́, kò ṣi iṣẹ́ bí ó ṣe yẹ mọ́. Ìgbà náà ni mo máa ń ní ẹ̀rọ láti ra ẹ̀rọ tuntun. Ó tún a bó sí ẹ̀rọ ayára bí àṣá, ìyẹn ni a ń pè ní ẹ̀rọ tí ó jẹ ohun tí àwọn èèyàn ayé òde òní ń lò láti fi ṣẹ wọn. Kí iṣẹ́ náà dáa mọ́ran.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Hhm, wọ́n ní àṣà àti ìṣe wá. Kò sí bí a ṣe ní à làjú tó ká má pa àṣà àti ìṣe tì. Ilẹ̀ ìṣẹ̀mbáyé jẹ́ ibi tí oríṣìíríṣìí ohun ìnhun, àṣà àti ìṣe tí wọ́n, ó jẹ́ orísun fún oríṣìíríṣìí ohun àṣà àti ìṣe. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé.

Báwo ni o ṣe ma ń ṣètò àwọn ímeèlì rẹ? Àkọ́kọ́ ná, ó ní àdíréèsì tí mo fi sílẹ̀ fún bíbà ímeèlì, ó sì ní àpò kan níwájú ilé mi tí wọ́n fi ímeèlì náà ránṣẹ́ sí. Tí ó bá ti di ọjọ́ kọ̀ọ̀jọ́ tí mo bá yí láti fi ṣẹ́, mo má ń yẹ àpótí náà wò láti wo bí a mo ní ímeèlì tuntun. Tí bá ti ní ímeèlì tuntun, bó ti má a ká, mo sì má a fi èṣì ránṣẹ́ sí onítàn wùn.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ á ní ṣe pẹ̀lú ohun iṣẹ́ tí a jọ ń bá ara ṣe, tó bá jẹ́ iṣẹ́ tí ó nílò ìrànlọ́wọ́, ká ní onítọ̀hún ń ṣe iṣẹ́ kan lọ́wọ́, ó sì pè mí láti ràn án lọ́wọ́ lórí iṣẹ́ náà, kí á, màá fi iṣẹ́ tí mo ń ṣe lẹ máa ràn án lọ́wọ́, ìyẹn là ń pè ní ìrànwọ́ àkọ́kọ́. Ẹ̀mi nọ́kẹ̀, ẹ̀mi nọ́kẹ̀ tẹrí, tí bá ń ṣe iṣẹ́ náà lọ́wọ́, tí bá nílò ìrànlọ́wọ́ rẹ, mo máa pe sí i, mo máa pàkí ètí ẹ sí i, kó bá ọ̀run mi lọ́wọ́ ná. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, bó ti mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àkọ́kọ́ ná, ohun tí n bá fẹ́ lo èlò náà fún, tó bá jẹ́ iná dídá ni àbí ká ní mo fẹ́ ṣe iṣẹ́ mo sì nílò ohun èlò fún iṣẹ́ náà. Iṣẹ́ bá ti délé, kíá mo ti gbọ́jà lọ, mo ti lọ wá oríṣiríṣi ohun èlò tí máa nílò fún iṣẹ́ náà. Bí mo ṣe máa ń ṣe ìpèsè àwọn ohun èlò mi nìyẹn.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tó wù mí láti kọ́ jù ni èdè French, èdè French. Nítorí àwọn, àwọn, àwọn iṣẹ́ àkọ́rọ́nbẹ̀ tí mo máa nílò láti mọ bí a ti ṣe ń sọ èdè náà àti bí a ti ṣe ń gbọ èdè náà. Bẹ́ẹ̀ ni èdè French ló wù mí kọ, bí a ti ṣe ń sọ àti bí a ti ṣe ń kọ.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Àkọ́kọ́ ná, tó bá ti da ọjọ́ ẹtì, ohunkóhun tí n bá ní ṣe fún ìparí ọ̀sẹ̀, mo sì máa máa ṣètò rẹ̀ lẹ̀ ní ọjọ́ ẹtì. Ka ní mo fẹ lọ sóde ni, ọjọ́ ẹtì yẹn ni màá ti lo aṣọ mi ti oríṣiríṣi ohun tí màá ní ṣe fún òde náà.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ká lòde lọ́pọ̀ àti ohun ọ̀ṣọ́ jẹ́ ohun oge tí èèyàn bá múra tán, a dà kó wọ ohun ọ̀ṣọ́ sára kí aṣọ náà jáde àti kó oun náà, kó n náà ṣe fí n yangan ní àárín ẹbi àti àárín àwùjọ. Bẹ́ẹ̀ ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́.

Irú orin wo ni o fẹ́ràn n gbo? Ká ní oríṣiríṣi orin ló wà náà, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn n gbo jù ni fújì torí ó ni alákùnrin kan tó mú mi fẹ́ràn orin fújì nígbà èwe mi. Tí ọ bá ti play katiset kassette rẹ̀, oríṣiríṣi ijó mo máa ń jọ sórí ina. Mo fẹ́ràn orin fújì lọ́pọ̀lopo, orin fújì ni mo fẹ́ràn rẹ̀, mo nífẹ̀ẹ́ sí i, mo fẹ́ràn rẹ̀ látigbọ́

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Bí mo ṣe sọ lákókò mo ní ilé iṣẹ́ mi oní kalúkú ló ní iṣẹ́ tó ń ṣe ní ààyè tirẹ̀. Bí mo sì ṣe máa ń yan alábá ṣiṣẹ́pọ̀ ni pé iṣẹ́ tí mo bá ma ṣe tó bá ní ṣe pẹ̀lú oníto-ún mo máa pe akí e sí ẹ sí i ko yọjú sí mi ki a bà lè ṣe iṣẹ́ náà kí a rí iṣẹ́ náà ṣe.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn láti lọ sí àjàlá ọkọ̀ ọgbà tí ọkọ̀ ń bẹ, èyí tí oloyinbo n pè ní car park. Torí àyè ìjókòó ń bẹ́mbẹ́, ibẹ̀ sì máa ń da, ó da fún ìwé kíkà tí tó bá na ohunkóhun ṣe tí ó sì fẹ́ ariwo. Wàá gba àgbàlá ọkọ̀ náà lọ jókòó síbẹ̀ ṣe ohunkóhun tó bá ní ṣe.

Nígbà wo ni o fẹ́ yín rìn irinàjò fún isẹ́? Tí mo bá ní kí n ṣàṣàrò lórí ẹ̀, kí n gbe yẹ̀wò lọ́tunún-lósì, ó ti máa máa lọ bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo kẹ́yín rìnrìn àjò fún isẹ́. À ti pé nàá nínú ọ̀sẹ̀ yẹn, mo mọ̀ ọ́n tó jù mi rí lórí ìrìn àjò pe àwọn, pá n rìnrin àjò fún iṣẹ́ yíi ná. A mọ̀ adupẹ́ f'Ọlọ́run pé ó ti di ohun tí a fi ń pàtán báyìí. Ọdún tó ṣe díẹ̀ sẹ́yìn ni mo rìnrìn àjò fún iṣẹ́.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tí n bá lọ sùn ó ní aṣọ kan tí mo máa ń wọ̀, torí ìgbónájẹ́jẹ́ tó ń bẹ nú yàrá mi, agbára rẹ̀ ó pọ̀, ó pọ̀ díẹ̀. Mo sì fẹ́ràn kí ilé tutu tí n bá máa sùn, mo máa ń wọ aṣọ ọsùn torí ó rí ìgbónájẹ́jẹ́ tí mo ń lò nù yàrá mi. Mi ò, mi ò fẹ́ kí ó orú mú mi nù yàrá tí mo ti máa ń tàn ìgbónájẹ́jẹ́ náà kí a máa sùn. Má sì wọ aṣọ, ti n ba máa sùn.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Àsìkò iṣẹ́ mi ni àti ọṣẹ tí mò ń ṣe ni ò fàyè gbà mí kí n máa fọ aṣọ ní àárín ọ̀sẹ̀. Àmọ́ tó bá ti da ọjọ́ ẹtì kí n tó lọ ibi iṣẹ́, gbogbo aṣọ tí mo bá lò jọ máa kó sínú ike aṣọ fífọ̀. Tó bá ti sí da ọjọ́ kejì jẹ́ṣí ń ṣe ọjọ́ àbámẹ́ta, aṣọ fífọ̀ bẹ̀rẹ̀ nìyẹn. Ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn láti fọ aṣọ mi jù.

Báwo ni o ṣe máa ń bọ́ ìró àwọn oníbàárà? Gẹ́gẹ́ bí ìlànà ibi iṣẹ́ mi ni pé oníkanúkún oníbàárà rẹ, bó bá yé tọ́já fún tán wa gbàá nọ́mbà rẹ̀ láti lè máa bá a sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí ohun tó bá ní sọ wọ́n máa fi ránṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì bí mó ṣe ń gbọ́ ìró àwọn oníbàárà níyẹn.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi náà, bí mo ṣe maa ń sọ nínú àwọn ìgbéyewó tó kẹ́yìn ni pé ọ̀gá ni mo jẹ́ ní ibi iṣẹ́ mi, èmi sì ni mo ń darí àwọn òṣìṣẹ́ tó kù. Ìṣòro tí mo ní náà ni ìṣòro lóri àwọn òṣìṣẹ́ mi. Ẹ mọ̀ pé ìwà oníkálúkú yàtọ̀ síra àti bí a ti ṣe ń bá wọn lopo yàtọ̀ síra. Bí mo ṣe máa ń kojú ẹ ni pé oníkálúkú ohunkóhun tó bá ní bí ìṣòro tó bá gbé tọ̀ mí wá. Bí mo ṣe ń yanjú ẹ ni pé òye tí mo ní nípa iṣẹ́ náà àti ọ̀gá, ipo ọ̀gá tí mo wà ni mo máa ń lò láti yanjú ìṣòro oníkálúkú ní ibi iṣẹ́.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn láti wọ̀ ni ka ní ṣòkòtò bùgá, aṣọ bùgá àti ṣòkòtò bùgá pẹ̀lú bàtà àwọ, àwọ ẹran. Óun ni mo fẹ́ràn láti wọ̀. Aṣọ bùgá àti ṣòkòtò bùgá ni mo fẹ́ràn láti wọ̀

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan titun ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi ná, bí mo ṣe máa ń sọ nínú àwọn ìgbéyẹ̀wò tó kẹ́yìn ni pé ọjọọjọ́ ni a máa ń ṣe ẹ̀kọ́ lórí ohun tí a ń tà níbi iṣẹ́. Ọjọọjọ́ náà sì ni mò ń kọ́ ohun tuntun níbi iṣẹ́. Ojoojúmọ́ ni mò ń kọ́ ohun tuntun níbi iṣẹ́ torí ojoojúmọ́ ni a ń ṣe ẹ̀kọ́ lórí ohun tí a ń tà níbi iṣẹ́

Ṣé o máa ń dé ní àkókò? Bí mo ṣe ń sọ, mo ní ọ̀gá iṣẹ́ ní Mí léńnú ṣẹ́, èmi sì ni mò ń darí àwọn òṣìṣẹ́ tó kù. Orú àwọ̀kọ́ṣe wo ni mo fẹ́ dé kalẹ̀ tí ń bá yára débí iṣẹ́ ní ojoojúmọ́? Báwo ni mo ṣe fẹ́ bá àwọn òṣìṣẹ́ mi wí lórí ìwà tí wọ́n tó ń wú ní àì yára débí iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń débí iṣẹ́ ní àkókò, mo máa ń débí ní àkókò.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, torí fóònù tí mò ń lò ó jẹ́ fóònù ayárá bí àṣá àti ètò lórí fóònù náà mo ti ṣètò rẹ̀ pé tí n bá pèèyàn àbí tí èèyàn bá pè mí kí ìkíni kọ́kọ́ ṣíwájú kí n tó bá ẹni náà sọ̀rọ̀ lórí fóònù.

Ṣe o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Tí a bá ti ní ìpàdé ní àárín ọ̀sẹ̀, tó bá ní kí, tó bá ní ṣe pẹ̀lú ká sọ̀rọ̀ nípa ohun tí a nílò láti ṣe iṣẹ́ wa bí i iṣẹ́ lẹ́nu iṣẹ́, ọ̀pọ̀ èrò ni máa ní fẹ́ ń bá sọ̀rọ̀ àti ìgbáná ni a máa kọ̀n sí ẹ̀rọ ìgbésókè láti lè jẹ́ kí ohun náà kárí, kí ó kárí sí etí, gbígbo àwọn ènìyàn tó ń bẹ níbi iṣẹ́ náà. Bẹ́ẹ̀ ni mo máa ń lo ẹ̀rọ, mo máa ń sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Àkọ́kọ́ mo ní póster ìpolówó tí mo lè kárí ọgbà mi. Yàtọ̀ sí yẹn, orí fóònù mo ní àyè kan tí mo ti ń ṣe ìpolówó ọjà tí ara mi àti pé àwọn oníbàárà mi, ọ̀sẹ̀ẹ̀sẹ̀ mo máa ń ṣe, mo máa ń ṣẹ́ẹ̀dì, mo máa ń fi ọjà òrisirisi ránṣẹ́ sí wọn láti ṣe ìpolówó ọjà tí mo ní fún ọ̀sẹ̀ náà.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo ti, mo tiẹ̀ nílé ni. Mo ní tẹlifíṣàn òde òní nílé mi èyí tí mo máa ń sanwó fún iran wiwo lórí rẹ̀. Oríṣìíríṣìí ètò de ló wà lórí ẹ̀. Tí mo bá ti wà nílé ní ọjọ́ ìsinmi, ìyẹn tí ń ṣe ọjọ́ àbámẹ́ta, ètò oríṣìíríṣìí ni máa ń wò lórí tẹlifíṣàn náà láti mọ ohun tó ń lọ àti yàtọ̀ sí ìyẹn náà, mo sì máa ń gbọ́ ìròyìn lórí tẹlifíṣàn náà láti mọ ohun tó ń lọ.

Yàrá wo nínú ilé rẹ lo ni o fẹ́ràn jù? Iyẹ́ ní ìyàrá tó fẹ̀ jù nínú ilé mi ni èyí tó ní oríṣiríṣi ẹ̀rọ ìdúnájejẹ́ àti tẹlifísàn ńlá tí ń bẹ́ n bẹ́. Ó ní mo fẹ́ràn jù, ó ní yàrá ìgbàlejò mi, torí yàtọ̀ sí pé mo ń gba àlejò ńbẹ. Ìbẹ jẹ́ ààyè kọ̀ọ̀kan kan tí mo ti máa n ṣe iṣẹ́ láìsí, láìsí àyẹ̀wò kankan láti àwọn alábàágbé mi àti àwọn àwọn àlejò mi.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀, ó máa ti ṣe díẹ̀ tí mo, tí mo tẹ̀ ẹ ní mo ṣe àyẹ̀wò rẹ̀. Igba ìwé mi, ìgbà tí mo wà ní ilé ìwé mi ni a fi máa ń mọ bi iwa onikalukú ṣe jẹ́ àti oríṣiríṣi ohun tí onikalukú lè ṣe. Àmọ́ lẹ́yìn yẹn mo ti gbàgbé rẹ̀, mo, mo, mi ò rò bóyá mo rántí rẹ̀ mọ́. Mi ò rántí àmì ìràwọ̀ mi mọ́. Mi ò mọ̀

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ọjọ́ wo ni mi ò lo ẹ̀rọ ayárabíàṣá náà? Mi ò lérò bóyá ó ní ọjọ́ kan tí mo ké sí lílo ẹ̀rọ ayárabíàṣá. Mi ò lérò ná bí ọjọ́ kan wà tí mo ò lo ẹ̀rọ ayárabíàṣá. Ojoojúmọ́ ni mò ń lo ẹ̀rọ ayárabíàṣá. Ojoojúmọ́ ni, mi ò pa ọjọ́ kan jẹ́ rí.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ilé-iṣẹ́ mi àti ipò tí mo wà, ọjọ́ kọ́jọ́ tí a bá ti ní pàdé àti tí n bá wà lóde tó bá ní ṣe pé kí n bá ọ̀pọ̀ èèyàn sọ̀rọ̀ láti jẹ́ kí ohun mi wà ní gbígbọ́ etí wọn, mo máa fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè láti bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti wọ ìbọwọ́ àti oríṣiríṣi ohun ọ̀ṣọ́. To bá ní kí n dáhùn ìbéèrè yìí pẹ̀lẹ́rìn ni torí ó jẹ́ nǹkan tí màá ń lò ní òye kóòrè ohun ọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Tí n bá ní kí n kàá, mo máa ń pe oníbàárà lórí fóònù, mo sì máa ń ṣe oríṣìíríṣìí ètò lórí íńtánẹ́ẹ̀tì. Ká ní ojoojúmọ́ ni n máa ń lo fóònù mi torí o iṣẹ́ tí mò ń ṣe lórí rẹ̀ àti àwọn oníbàárà tí mò ń pè láti mọ ohun tí wọ́n fẹ́ àti owó ọjà tí wọ́n fẹ́.

Kí ni o má ń jẹ ní òwúrọ̀? Òwúrọ̀ mi, ohun tí mo má ń fẹ́ràn láti jẹ, mo máa po mílìkì àti búrẹ́dì pẹ̀lẹ́yìn tí a din, ọ̀hun ni màá ń jẹ. O si kòkò tí ń ṣe ojoojúmọ́ ni màá ń jẹ yen o àmọ́ ní òwúrọ̀ àwọn ọjọ́ mi tí mo bá fẹ́, tí bá jẹ́ pé kòkò sún jẹ ń lẹ́ ara tí mò dáná ni alẹ́ ọjọ́ tó kẹ́yìn ṣọjọ́ náà, èmi máa ń fẹ́ràn láti po mílìkì kí n si jẹ búrẹ́dì pẹ̀lú.